Nígbà wo ni ọ máa ń ṣe ìmátótó ilé rẹ? Ìgbà kì ní ìgbàkígbà ni mo lè ṣe ìmátótó ilé mi, àmọ́ ẹ máa rí pé lóòjọ́ ẹ máa ṣe ìmátótó ilé mi ni ẹmẹjì sí ẹ̀mẹ́ta ní òwúrọ̀ àti alé kí n tó sùn. Sò, ihn tu máa ń ṣe ní ọ̀san nígbà tí mo bá ráyè. So weekend ni sì n tó máa ń ṣe daadaa So, ìmọ̀ ṣe ìmátótó ilé mi.